Ní ìgbà wo ni ó kẹ́yìn tí mo rí dókítà? Ó ti tó bíi ọdún kan sẹ́yìn tí mo rí dókítà. Ọdún kan sẹ́yìn ni mo rí dókítà.

Ṣé mo fẹ́ràn pín oúnjẹ mi? Ìbéèrè yìí ó fẹ́ rú ojú díẹ̀. Tí a bá ń bèrè pé ṣe mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, pàápàá jùlọ pé kí n máa jẹ àjẹjù. Bẹ́ẹ̀ ni, mo máa ń pín oúnjẹ mi láti jẹ, màá pín ní kéékèèké láti jẹ nítorí kí inú má ba ṣe mí ní kàyéfì, ṣe mí ní jàmbá. Ṣùgbọ́n tí a bá ń bèrè pé ṣe mo fẹ́ràn láti máa pín oúnjẹ fún àwọn ènìyàn, bẹ́ẹ̀ ni, ó dára kí èèyàn máa ṣe ìtọrẹ àánú fún àwọn ènìyàn.

Ṣé mo máa ń tan ìkíni lórí fóònù mi? Rárá mi ò kí ń tan ìkíni lórí fóònù mi torí pé mi ò mọ ìtumọ ìkíni tí ìbéèrè náà ń sọ pé ṣé mo máa ń tan á lórí fóònù mi.

Báwo ni mo ṣe máa ń gba iyì Mo máa ń gba iyì dáadáa, pàápàá jùlọ ní ibi iṣẹ́ tàbí ní àdúgbò. Mo máa ń gba iyì fún iṣẹ́ takuntakun tí mò ń ṣe àbí tí mo ti ṣe.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán kò, ṣùgbọ́n kò kín ṣe ní ìgbà gbogbo. Mi ò kín sábà sùn ní ọ̀sán nítorí pé ọ̀sán ni mo máa ń sábà ṣe iṣẹ́. Mi ò dẹ́ kí n gba oorun láàyè láti kùn mí. Iṣẹ́ mi, ó sábà máa ń jásí iṣẹ́ ọ̀sán.

Yàrá wo ni, yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Yàrá tí, yàrá inú ilé mi tí mo fẹ́ràn jù, òun ni yàrá ilé ìjókòó. Mo máa ń fẹ́ràn láti wà ní e, ilé ìjókòó nítorí pé mo máa ń ṣe iṣẹ́ ní ilé. Mo máa ń ṣe iṣẹ́ láti ilé wa. Ó máa ń jẹ́ kí ìrọ̀rùn bá mi nígbà tí mo bá jókòó, tí mo bá ń ṣiṣẹ́ ní ilé, ní i, ní ilé ìjókòó yìí. Àga wà ń bẹ̀, tábìlì wà ń bẹ̀ tí mo lè gbé cpmputer, ìyẹn, ẹ̀rọ ayára bí àṣá tí mo lè gbé lé lórí láti máa ṣe iṣẹ́ òjọ́ mi. Èyí tí mo yàn láàyò.

Báwo ni mo máa ń gba owo àwọn ènìyàn? Tí mo bá fẹ́ gba owo àwọn ènìyàn, mo máa gbà á. Ní ìgbà mí, mi ò ní gba owo àwọn ènìyàn rárá àti rárá.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Ni rírántí àwọn àdéhùn mi, ó pẹ́ sí ọ̀nà méjì. Ọ̀nà kíní, tí mo bá fẹ́ rántí àdéhùn, mo ní láti fi àdéhùn náà sí ọkàn láti tètè rántí pé mo ṣe àdéhùn. Ni ọ̀nà kejì, tí mi ò bá fẹ́ gbàgbé pé mo ṣe àdéhùn, mo máa ń kọ àdéhùn náà sílẹ̀ nítorí kí n bá lè tètè rántí àdéhùn náà láti mú ṣẹ.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? N kò kín ń ṣe, ní ìgbà gbogbo náà ni mo máa ń fẹ́ràn láti máa wo ìràwọ̀. Ní ìgbà mí ìgbà mìíràn tí mi ò bá ń ṣe nǹkan tí mo bá ní àǹfààní láti wo ìràwọ̀ ní òde ìta, màá sì wo ìràwọ̀. Wíwo ìràwọ̀ jẹ́ ohun tí, ẹ tí ó rẹwà púpọ̀ láti ṣe.

Ṣé mo ní ọgbà? Lọ́wọ́lọ́wọ́ bái mi ò ní ọgbà nítorí pé ibi mo ń yálé gbé ni, ibi tí mo dé rí lé sí ní, ní lọ́ọ́lọ́ yìí kò sí ọgbà láti ṣe nǹkan kan níbẹ̀. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí mí ò ní ọgbà.

Ṣé mo máa ń sáré? Mo máa ń sáré ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń sáré. Ní ìgbà tí mo bá ń ṣe erí ìdárayá, èyí tí à ń pè ní exercise ní èdè Gẹ̀ẹ́sì, mo máa ń rìn. Irin yá mi lára láti ṣe. Nítorí ìdí èyí, mi ò kín sáré ní gbogbo ìgbà. Mo máa ń rìn ni. Mo máa ń gbé ìgbédeke lórí oyè ìrìn tí mo máa ń rìn ní ojúmọ́

Ṣé mo fẹ́ràn láti máa jìyàn? Hmmm, mo fẹ́ràn láti máa jìyàn, ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa jìyàn èyí tí kò, èyí tí kò ní, èyí tí kò ní idì. Mo fẹ́ràn láti máa jìyàn tó bá jẹ́ pé èyí tí ó máa mú kí orí mi kí ó ja fáfá, èyí tí ó máa mú kí, o, kí, kí ọpọlọ mi kó jí pépé. Ìjiyàn tí mo máa ń fẹ́ láti wà nínú rẹ̀ ni èyí tí ó lè bùkún mi, tí ó lè bùkún mi, tí ó lè ṣe mí ní àǹfààní, kì í ṣe èyí tí yóò kàn máa fi àkókò mi ṣòfò rárá.

Nígbà wo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, kò sí ìgbà tí mo mú-- tí mo yà sọ́tọ̀ láti máa ṣe ìmọ́tótó ilé mi. Gbogbo ìgbà ló yẹ kí èèyàn kó máa ṣe ìmọ́tótó ilé. Nígbà tí mo bá ti rí pé ibìkan ó dọ̀tí, màá ṣe ìmọ́tótó bẹ. Ṣùgbọ́n ọjọ́ kan ní pàtó máa ń wà tí mo máa ń fẹ́ ṣe nítorí pé ọjọ́ náà mi ò ní lọ sí ibi iṣẹ́. So ọjọ́ náà ni ọjọ́ Sátidé. Ṣùgbọ́n nígbà gbogbo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí pé ìmọ́tótó òun ni ó lè ṣẹ́gun ààrùn gbogbo.

Àkókò mélòó ni mo máa ń lò? Mo máa ń lọ sùn. Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Mo máa ń lọ sùn. Àkókò tí mo máa ń lọ sùn ni bí i aago mẹ́wàá sí aago mọ́kànlá alẹ́. Màá sì rí pé mo sun bí i wákàtí méje nígbà mìíràn.

Ṣé mo mọ bí a ti ń péja? Ìbéèrè yìí, ìdáhùn sí ìbéèrè yìí fẹ́ẹ́ pé sí ọ̀nà méjì. Ìkíni òun ni bí mo ti rí, bí mo ti rí ìbéèrè gangan náà ni pé ṣé mo mọ bí a ti ń péja? Ìyẹn láti lọ sí odò láti lọ péja. Ìdáhùn mi sí yẹn ni pé mi, mi ò mọ torí pé mi ò ṣe rí àti nítorí pé kò sí odò tí ènìyàn tí ó fi lè péja ní ibi tí mò ń gbé. Títí apá kejì, òun ni wípé tí wón bá ń béèrè pé ṣé mo mọ bí a ti ń péja? Ìyẹn lè túmọ̀ sí pé ṣé mo mọ bí a ṣe ń ọ̀nà láti ṣiṣẹ́ tí ó bá jẹ́ iyẹn ni, mo mọ ọ̀nà láti ṣiṣẹ́. Mo máa ń lọ wa iṣẹ́. Mi ò kí ń dúró kí ènìyàn kó fún mi ní owó láti jẹun. Èmi máa ń ni lọ́kàn láti wá gbogbo ọ̀nà láti ṣe iṣẹ́ ní ọ̀nà tó dára kí n bá lè ní owó lọ́wọ́.

Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé ilé ìwé titẹ̀ mi lára. Mo dẹ̀ tún máa ń ka àwọn ìwé lórí, lórí àwọn oun nǹkan mi. Paapàá jù lọ nígbà tí mo bá, tí mi ò bá ṣe nǹkan kan ní pàtó, mo máa ń lá, mo máa ń, mo máa ń fẹ́ láti máa ka ìwé. Nítorí pé mo, è, nígbà tí èmi, mo bá ń kàwé, àgbékalẹ̀ nígbà tí èèyàn bá ń kọ ìwé fún ara rẹ̀, ó máa ń yàtọ̀. Ìwé kíkà máa ń jẹ́ kí èèyàn ní, ó máa ń jẹ́ kí èèyàn ní oríṣìíríṣìí ìrẹs- ìrisí ní ọ̀nà, ní, ẹ, àwọn ìbò mi tí, tó yẹ pé èèyàn kò kin fi ń ṣiṣẹ́. Tí èèyàn bá ní òye, tí èèyàn bá ní òye yẹn láti máa ṣe oun gbogbo ní ìgbà, ó máa jẹ́ kí èèyàn jáfáfá. Ó dẹ̀ máa jẹ́ kí èèyàn ní ìmù sí. So tí, ní, ní rè, ní èyí tí èèyàn bá ń ka ìwé, ìwé máa ń jẹ́ kí èèyàn ní ìmo. Paapàá jù lọ níbi tí èèyàn kin tíń ṣiṣẹ́, èèyàn máa ní ìmo. Àti pé èèyàn máa ń ní ìmọ̀ láti ṣe àgbékalẹ̀ nípa, ní kíkọ.

Ṣé mo máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Ọ̀nà méjì ni mo ti máa ń gbọ̀. Èyí kínní bí, mo máa ń gbọ́ àwọn, àwọn, àwọn, àwọn ọ̀rọ̀ láti ilé ìjọsìn. Mo máa ń, ni mo máa ń gbọ́ lórí podcast nígbà mi. Ilẹ̀ ibi kejì, ọ̀rọ̀ lórí ètò ìṣúná. Èyí tí mó, ní pàtó títí, eh, rírà àti títà shares, stocks. Àwọn ohun tí mo máa ń gbọ́ lórí podcast òhun ni yẹn.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ìgbésẹ̀? Igba na toba wa, màá kọ́kọ́ fi ara mi lọ́kàn balẹ̀ náà láti ro ìgbésẹ̀ tàbí ohun tí mo lè ṣe kí n tó ṣẹ̀ṣẹ̀ wá gbé ìgbésẹ̀ láti kojú ìṣòro irúfẹ́ bẹ́ẹ̀ tí ó bá yọjú.

Nígbà wo ni mo kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ ní ṣe ó ní, ó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ yìí tí ṣe àwọn ọmọdé. Ni tí mo bá ń kọ́ àwọn ọmọ wọ̀nyí, ìhùwàsí wọn, mo máa ń wò bí wọ́n ṣe ń hùwàsí. Oníkálukú wọn, wọn ò ní wọn ní ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì jẹ́ ẹni ọ̀tọ̀ọ̀tọ̀. Ni òrékọ́ọ̀rẹ́, ní òrékọ́ọ̀rẹ́ ni mo máa ń wo ìṣe sí àwọn ọmọ wọ̀nyí tí mo fi, tí mo sì máa ń wo ọ̀nà tuntun láti kọ́ wọn gẹ́gẹ́ bí olùkọ́ tí onikalùkù wọn yóò fi le mọ ohun tí mò ń kọ wọn.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni ọtí ẹlẹ́rìndòdò. Ọtí ẹlẹ́rìndòdò ó pé oríṣiríṣi. Mo fẹ́ lè sọ pé mi ò ní ààyò nínú wọn, ṣùgbọ́n èyíkéyìí tí mo bá rí nínú wọn tó bá tutù, mo máa fẹ́ràn láti mú. Èyí tó bá tutù tí ẹ pé tí mo bá dà á sí ẹnu, á jẹ́ kí ara mi kó tutù. Mi ò kọ èyíkéyìí kó ṣha ti jẹ ọtí ẹlẹ́rìndòdò.

Nígbà wo ni o kẹ́, ni mo kẹ́yìn rìnàjò fún isẹ́? A ní, a ti tó bí ọdún márùn-ún sẹ́yìn tí mo ti rin ìrìn àjò fún isẹ́. Ní ìgbà yẹn, mò ń ṣiṣẹ́ pẹ̀lú, ẹ́, ilé-iṣẹ́ tí ó máa ń ṣe seminar fún àwọn olùkọ́. Èmi jẹ́ supervisor ní ìgbà yẹn. Mo máa ń lọ láti ilé ìwé kan sí ìkejì láti bẹ àwọn olùkọ́ yìí wò bóyá wọ́n ń mú, bóyá wọ́n ń mú ètò àti, ẹ́, àti àkànṣe tí a ti kọ́ wọn nígbà tí wọ́n ń ṣe training. Èmi a máa lọ láti ibi kan sí ibi kejì, màá lọ láti ibi, láti ṣùkú, láti i-ilé ìwé kan lọ sí ibi kejì láti rí pé wọ́n ń ṣe àmúlò gbogbo ohun tí a kọ́ wọn láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ? Rárá, mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtì lọ. Tí ìbéèrè yẹn bá jẹ́ pé ní ibi iṣẹ́ mi ṣé mo máa ń ṣe iṣẹ́ ju wákàtì lọ, mi ò kín ṣiṣẹ́ ju wákàtì lọ.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Mi gẹ́gẹ́ bí ẹni kan mi ò ní pàtó eré ìdárayá tí mo fẹ́ràn jù. Mi ò kí n sábà ṣe eré ìdárayá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé eléyìí tí, ẹ, tí yóò ṣe, tí wọ́n ń pè ní exercise, èmi fẹ́ láti máa rìn. Mo máa ń fẹ́ láti máa rìn dípò kí n sáré tàbí kí n ṣe ǹkan, ǹkan òmíràn. Mo má ń, mo má ń, mo má ń fẹ́ràn láti máa rìn.

Oṣù wo ni a bí mi? Oṣù tí a bí mi ni oṣù kẹsàn-án inú ọdún. A ní Yorùbá a máa ń pe oṣù yìí ní Ọ̀wẹ̀rẹ̀. Oṣù Ọ̀wẹ̀rẹ̀ èyí tí ń ṣe ní oyin ní òyìnbó oṣù September. Ó jẹ́ oṣù kẹsàn-án nínú oṣù tó wà nínú ọdún.

Kí ni oun tí mo fẹ́ràn lórí pizza? Hmm, pizza kò kín ń ṣe oúnjẹ tí a máa ń sábà jẹ ní ẹ́ẹ, ibi tí mo wà ní ilẹ̀ Yorùbá. Kódà ẹ́ẹ̀kan ni mo jẹ pizza rí láti ìgbà tí mo ti mọ̀. Èyí tí mo sì jẹ ó dábẹ́ ni pé ó ní, ó, ó ní, ẹ́ẹ, èyí tí wọ́n ń pè ní chicken, bí i pé ó jọ apé adìẹ, ẹ́ẹ, ó ní, ó ní adìẹ nínú.

Wákàtí mélòó ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ibeere ti a bere yi ko ye mi rárá, mi ò mọ ohun tí à ń bèrè lọ́wọ́ mi nínú ìbèrè yìí.

Báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná mi? Mo máa ń tọ́jú èékánná mi nígbà tí ó bá ti gùn. Mo máa rí pé mò ń gé èékánná mi ní òrèkè-- ní òrèkòrè. Ni ìgbà mi tí mo bá rí pé èékánná mi ó dọ̀tí, màá kọ́kọ́ yọ àwọn ìdọ̀tí tó wà tó ṣe tó tí ó ṣodọ si inú èékánná mi. Tí mo bá ti yọ àwọn ìdọ̀tí náà kúrò níbẹ̀, màá wá lọ sí, màá wá lọ fọ ọṣẹ àti omi, màá lọ fi fọ gbogbo ìdọ̀tí náà, màá fi fọ dànù. Ṣùgbọ́n ní òrèkòrè, mo máa ń gé èékánná mi nígbà tí ó bá ti gùn.

Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn? Mo máa ń wọ aṣọ àwọ̀sùn, èyí tí ó jẹ́ ẹ̀wù àti ṣòkòtò tí àwọn olóyinbo ń pè ní pajamas. Ohun ni mo máa ń wọ̀ lọ sùn nígbàkigbà tí mo bá fẹ́ sùn.

Ní ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Bí ìlú tí mo wà báyìí, ó kí ń sọ, eh, tàbí kí ń sọ ó pé orílẹ̀ èdè tí mo wà ní ìgbà yìí, òjò kò ní pẹ́ rọ̀ Ọjà tuntun yóò jáde nígbà tí òjò bá, bá ń rọ̀. Èyí tí ó tún mọ̀ sí pé gbogbo nǹkan tí wọ́n ti gbìn, gbogbo nǹkan tí àwọn, gbogbo nǹkan tí àwọn, gbogbo nǹkan tí wọ́n ti gbìn nígbà ẹ̀rùn báyìí tí wọ́n ó tà nígbà tí òjò bá dé. Ìgbà yẹn ni wọ́n ó kó àwọn ohun yẹn tí wọ́n kó jáde. Iyẹn nípa ohun ọ̀gbìn tí àgbẹ̀ gbìn nìyẹn. Ní ọ̀nà míì, ó gẹ́gẹ́ bí aṣọ báyìí. Aṣọ tí a lò nígbà tí ẹ̀rùn wà, a ò ní le lò nígbà tí òtútù bá dé. Bí ìgbà yẹn náà, wọn ó ta àwọn ohun, wọ́n ó ta aṣọ tí ó bo àyà, tí ó le dáàbò bo ara nígbà tí òtútù bá mú. Bí irú ìgbà yẹn báyìí, ọjà tuntun yóò jáde.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Àh! Mo fẹ́ràn ìgbà òjò dáradára nítorí tí ó máa ń jẹ́ kí ara kó tù mí. Tí òjò bá ń rọ̀, mo máa ń fẹ́ràn láti jókòó láti gbádùn, láti gbádùn afẹ́fẹ́ èyí tó ń fẹ́. Ara máa tú mí. Tí n bá jókòó, mo lè máa wo fíìmù, mo sì lè máa ka we, mo sì lè máa sùn, mo sì lè kan jókòó kí, kí n máa ro àwọn ohun kan tí mo lè ṣe ní dáradára.